Bí èmi ṣe máa ń jí ní òwúrọ̀ ni wípé nígbà tí n bá ti sùn lálẹ́ tó di òwúrọ̀, èmi jẹ́ ènìyàn kan tó máa ń tètè jí ní kùtùkùtù òwúrọ̀. Bí mo bá ti jí ní òwúrọ̀ yẹn, èmi ó ṣi fèrèsé inú ilé mi, ma si fèrèsé, ma si fèrèsé àbí kí n tan ìmọ́lẹ̀, mo lè tan iná. Bá ṣe yẹn, màá na ara mi. Tí mo bá ti jí, màá na ọwọ́ mi, màá na ẹsẹ̀ mi dáadáa kí ara mi lè ṣiṣẹ́ dáadáa. Bá ti, bá ti ṣe yẹn tán, èmi ó gbàdúrà. Mo bá ti gbàdúrà tán, màá bọ́ sí ilé ìwẹ̀, màá fọ ojú mi, màá fọ ẹsẹ̀ mi, màá fọ ọwọ́ mi, màá fọ gbogbo ara mi, màá fọ ẹnu mi, màá tún ara mi ṣe. Mo bá ti ṣe yẹn tán, mo de je ẹni tó máa ń mu omi gbóná lówúrọ̀. Omi tó ra gbóná díẹ̀, màá mú. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ Yorùbá. Mo fẹ́ràn ẹ̀kọ́ Yorùbá nítorí olùkọ́ tó máa ń kọ́ wa nígbà yẹn, ó mọ̀ yàn kọ́ dáadáa. Ara ẹ balẹ̀. Ó sì máa ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún wa. Pàápàá o máa ń sọ ìtàn gan-an. Ìtàn yẹn jẹ́ n fẹ́ràn Yorùbá. Jẹ́ n fẹ́ràn ẹ̀kọ́ Yorùbá. O Máa ń sọ ìtàn fún wa dáadáa nígbà yẹn. Mo fẹ́ràn ẹ̀kọ́ Yorùbá.

Èmi ò ní oúnjẹ pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán. Ohun tí máa ń jẹ ní ọ̀sán lè jẹ ẹ̀bà, lè jẹ àmàlà, lè jẹ ráìsì àtẹ̀wà pẹ̀lú dòdò. Bí mo bá rí iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tó da àtẹ́ja, èmi máa ń jẹ ẹ́ ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, èmi ti bẹ̀ẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Nítorí olùṣètò ẹ̀rọ máa ń ran ni lọ́wọ́ ni. Wọ́n máa ń ran èeyàn lọ́wọ́ láti ní ìlera ọpọlọ àti ìdàgbàsókè ara ènìyàn. Emi ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí fún ìmọ̀ràn, bẹ́ẹ̀ni.